Ṣé mo máa ń pe àwọn oníbàárà tuntun? Bẹ́ẹ̀ni, mo máa ń pe àwọn oníbàárà tuntun, torí pé bí business ṣe rí, èèyàn gbọ́dọ̀ máa bá oníbàárà tuntun máa sọ̀rọ̀. Nítorí náà mo máa ń pe oníbàárà tuntun. Kíni ó ti bá gba nọ́mbà wọn gan-an ní èyí nìyẹn gan-an, mo máa ń pe wọ́n, mo lè pé wón ní ọjọ́ tí mo gba nọ́mbà wọ́n yẹn. So, nítorí náà mo máa ń pe oníbàárà tuntun, bẹ́ẹ̀ ni.

Kí ni mo máa ń ṣe nígbà tí òjò bá ń rọ̀? Kí ni mo máa ń ṣe nígbà tí òjò bá ń rọ̀? Ni ọ̀pọ̀ ìgbà tí òjò bá ń rọ̀, mo máa ń wà nílé, mo máa ń sùn. Nígbà tí òjò bá ń rọ̀, ni gbogbo ọ̀pọ̀ ìgbà, oorun ló máa ń kùn mí. Nítorí náà tí òjò bá ń rọ̀, nǹkan tí mo máa ń ṣe ní ọ̀pọ̀ ìgbà ni pé, mo máa ń sùn. Mo máa ń sùn ní ọ̀pọ̀ ìgbà nígbà tí òjò bá ń rọ̀, bẹ́ẹ̀ ni.

Ṣé mo ti gun ọkọ̀ ojú omi rí? Ṣé mo ti gun ọkọ̀ ojú omi rí? Rárá mi ò tí, mi ò tí gun rí. Eh, rárá mi ò tí gun rí. Ìdí tí mi ò dẹ fi gun rí nítorí pé mo máa ń bẹ̀rù ọkọ̀ ojú omi ni ọ̀pọ̀lọpọ̀. Ṣùgbọ́n mo máa n rí pé ó dàbí pé ọkọ̀ ojú omi dára láti gun. Torí náà láìpẹ́, mo máa wòó lá boyà mo máa wo ọkọ̀ ojú omi láti gun tàbí láti máa gun.

Ṣé mo máa ń lo ọ̀pá ìfàmọ́ra nígbà tí mo bá ń mu ohun mímu? Ẹ̀, rárá mi ò ń lo, mi ò ń lo ọ̀pá ìfàmúra nígbà tí mo bá ń mu ohun mímu. Mi ò, mi ò ń lò ó nítorí pé mo rí i pé ọmọdé ló máa ń sábà ń lò ó. Nítorí náà ni mi ò ń lò ó rárá. Mi ò ti fẹ́ máa lò ó gan. Mi ò fẹ́ máa lò ó ní ọ̀pọ̀ ìgbà. Bẹ́ẹ̀ ni, ìdí tí mi ò fi ń lo ní ẹ. Mi ò nífẹ̀ẹ́ láti máa lo ọ̀pá ìfàmúra nígbà tí mo bá ń mu nǹkan.

Kíni mo máa ń ṣe ní àṣálẹ́? Kíni mo máa ń ṣe ní àṣálẹ́? Ni ọ̀pọ̀ ìgbà, ni ọ̀pọ̀ ìgbà ní àṣálẹ́ mo máa ń sábà, mo máa ń sábà wà nínú yàrá. Mi ò fi bẹ́ẹ̀ ṣe nǹkan kan báyén Mi ò fi bẹ́ẹ̀ ṣe nǹkan kan ní àṣálẹ́. Eh, ní ọ̀pọ̀ ìgbà mo kò máa ń wà nínú ilé mi. Mi ò ṣe nǹkan kan ní àṣálẹ́ torí pé àṣálẹ́ jẹ́ àsìkò tí a fi máa ń sinmi.

Ṣé mo fẹ́ràn iṣẹ́ ìtagbangba? Ṣé mo fẹ́ràn iṣẹ́ ìtagbangba? A, mi ò fẹ́ràn iṣẹ́ ìtagbangba. Mo jẹ́ ǹkan tó yọ pé ó fẹ́ràn kí ó máa ṣe ǹkan rẹ̀ nínú ilé tàbí ní ẹ̀kùlé. Bẹ́ẹ̀ ni, ní ẹ̀kùlé láì máa, láì máa ṣọ́ ààrẹ níta. Bẹ́ẹ̀ ni íru nkán tí mo fẹ́ ní ẹ̀. Ẹni tí tó bá ti jọ mọ̀ pé ìyẹn ń ṣe ǹkan ní ìtagbangba báyìí, mi ò fi bẹ́ẹ̀, mi ò fi bẹ́ẹ̀ like ẹ́ púpọ̀. Tó bá ti jọ mọ̀ pé ìyẹn ń ṣe ǹkan ní ìtagbangba yẹn, kí wọ́n ṣe ǹkan mi.

Èso wo ni mo fẹ́ràn jù? Èso wo ni mo fẹ́ràn jù? Èso tí mo fẹ́ràn jù lọ ni èso ọsàn. Ọsàn ni mo fẹ́ràn jù ní gbogbo èso. Ẹ̀ ọsàn nìkan ni mo fẹ́ràn jù. Tí o bá ń sọ nípa boya bí àwọn èso tó kù tí a lè fi compare wọn, ọ̀ ọsàn ni mo fẹ́ràn jù. Ọsàn ni mo máa ń jẹ ju. Bẹ́ẹ̀ni. Ìdí tí mo fi fẹ́ràn ọsàn ni niyẹn, nítorí adùn ọsàn. Ìdí tí mo fi fẹ́ràn ọsàn niyen.

Báwo ni mo ṣe máa ń ṣètò owó iṣẹ́? Bí mo ṣe máa ń ṣètò owó iṣẹ́ mi ni wípé lẹ́yìn tí mo bá ti gba owó iṣẹ́ mi, mo máa san owó iná, mo máa san owó oúnjẹ, owó iná, owó oúnjẹ máa jẹ́ tó fún àwọn èèyàn tí o yẹ kí n fún ní owó ní àsìkò. Bẹ́ẹ̀ ni, bí mo ṣe máa ń ṣètò owó iṣẹ́ mi nìyẹn.

Kí ni mo máa ń wà nínú òṣìṣẹ́ tuntun? Kí ni mo máa ń wà nínú òṣìṣẹ́ tuntun? Óun kan tí mo máa ń wà nínú òṣìṣẹ́ tuntun ni ẹni tí ó lè ṣiṣẹ́ tọkàntọkàn bẹ́ẹ̀ ni, ẹni tó lè ṣe tọkàntọkàn, tí ó lè ṣiṣẹ́ ní, ní under duress, tó lè ṣiṣẹ́ ní ìgbà tí wọ́n bá ti képe pé kó ṣiṣẹ́. Iru ènìyàn báyìn ni mo wà.